Rárá o, mi ò lu etí mi o torí pé kí ni? Ọkùnrin ni mo jẹ́, mi ò kí ń ṣe obìnrin. Ilé tí mo dẹ ti jáde wá, a kì í gbà láàyè fún ọkùnrin ju lu etí rẹ̀. Bàbá mi ò lu etí, àwọn ẹ̀gbọ́n mi ò lu etí, kò si ọ́kunrin kokan tó ń lu eti nu ẹbí wa. Nítorí ìdí èyí, èmi ò ṣẹ̀ṣẹ̀ kí ni? Èmi ò ṣe lu etí mi. Ẹ ṣe púpọ̀.

À, ó dá lé lórí nǹkan tó bá ṣẹlẹ̀ lásìkò tí bá wọ ọkọ̀ ni o. Ìgbà míì mo máa bínú, ìgbà míì mi ò ní bínú. Kí ló dè máa ń fà tí máa fi ń bínú? Mo máa ń-- nǹkan tó ń fà tí mo fi ń bínú ni tí awakọ̀ àti agbowó okọ̀ tan bá ń ṣe rọbọrebe tí wọ́n ò tètè dá wa lóhùn. Gbogbo ibi tió yẹ kan ti dúró tań n dúró, tan fẹ́ máa fi àkókò wa ṣòfò. Àwọn nǹkan tó máa ń fà tí èmi máa fi ń bínú nìyẹn. Ṣùgbọ́n tí gbogbo e ba lo dedé tí ó fà kókó ẹni ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń tọ́jú fáìlì mi pamọ́ sí orí cloud lẹ́ẹ̀kookan torí kò n ṣe gbogbo ìgbà ìyẹn de wá jẹ́ fún àwọn iṣẹ́ tó jẹ́ wípé ọ̀ pọ̀ lọ́pọ̀ lọ́nà jaburata tó pọ̀ lọ́nà yanturu. Àwọn iṣẹ́ tí máa ń fi sí orí cloud nìyẹn, ṣùgbọ́n àwọn iṣẹ́ tí ó pọ̀ iyen kékeré bí i 1MB, 100MB, ẹ́hẹ́n, ìru awọ̀n yẹn, mo lè tọ́jú ẹ̀ sórí, kọ̀npútà mi. Ẹ ṣe lopọ̀ lọ́pọ̀.

A! Kò síṣẹ́ tí mi ò fẹ́ràn o. Àti iṣẹ́ itagbangba àti iṣẹ́ ilé, kò sí i tí mi ò fẹ́ràn o. Èyí tó bá ti máa mú owó wá, tó máa mú'nú mí dùn, tó máa fún mi láyè láti ṣe ǹkan mi, àwọn iṣẹ́ tí mo máa ń fẹ́ nìyẹn. Yálà, o wà wa ní'tagbangba o, ọ wà n'nù ilé o. Tó bá ti ń san owó mi, tó ń bá mi gbé bùkátà mi, tó ń lọ dedé, ẹ́ n, mo máa ṣe o. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Àkókò ọdún December ni mo fẹ́ràn jù torí pé kí ni gbogbo àw ta ń ṣiṣẹ́, a máa ní ìdádúró láti fi sinmi, láti fi lò pẹ̀lú ẹbí wa. Ó ṣì jẹ́ ọjọ́ tí a bí Jésù. Oríṣìíríṣìí nǹkan ńlá, ńlá, ńlá, ńlá ló máa ma ṣẹlẹ̀. Oríṣìíríṣìí ayẹyẹ ló máa ma ṣẹlẹ̀ tí a máa lọ láti èyí létò sí létò láti lọ kí ẹbí àti, ẹ́, ará ọ̀rẹ́ wá tí a wá fi máa jẹ oúnjẹ púpọ̀, púpọ̀ lọ́pọ̀ yanturu. Nǹkan tí mo ṣe fẹ̀. Ṣe o polopolo po?

Mo máa ń ṣe iṣẹ́ mi takuntakun, mo sì máa ń fi gbogbo ọkàn ṣe iṣẹ́ mi. Mo máa ń tètè dé síbi iṣẹ́, mo sì tún máa ń gbẹ̀yìn kí n tó lọ sí ilé. Lárin gbogbo àwọn tajọ dé papọ̀ lẹ́nu iṣẹ́ bí mo ṣe máa ń tayọ sí ara àwọn alábáṣiṣẹ́ pọ̀, mi nìyẹn. Gbogbo iṣẹ́ tó bá gbé fún mi, màá fi gbogbo ọkàn mi ṣe. Kò sí iṣẹ́ tó bá gbé fún mi tí mo ṣe ìmẹ́lẹ́ ní ìdíẹ̀. Gbogbo ẹ̀ tán bá gbé fún mi, mo máa ń ṣe dáadáa bí mo ṣe máa ń tayọ ju àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nìyẹn o. Ẹṣẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ó dá lé lórí bí ẹ̀mí mi bá ṣe darí mi sí o. Ìgbà mi mò le máa n wọ aṣọ sùn, ìgbà mi mi ò kí ń wọ aṣọ sùn. Ṣùgbọ́n mo ní aṣọ alẹ́ tí n ba- ti máa ń wọ̀ ni lóòrèkóòrè tí ẹ̀mí mi bá fẹ́ wọ̀ aṣọ. Torí àwọn ìgbà mi òru lé mú ní alẹ́ tí mi ò ní fẹ́ wọ ǹkankan sùn. Ṣùgbọ́n nígbà tí òru bá ṣẹ́pẹ́rẹ́ tí òtútù tó mú gidigidi gan, ó ní aṣọ alẹ́ tí máa wọ̀ sùn. Ṣùgbọ́n ó dá lé bí, ó dá lé lórí bí ẹ̀mí mi bá ṣe darí mi sí, òun ló máa fi jẹ́ kí mọ nǹkan tí màá wọ̀ sùn ní alẹ́. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ní ọ̀sẹ̀ tó kọjá mo ti rìnrìn àjò torí pé kí ni iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó máa ń gbé mi rìnrìn àjò ní òrèkóòrè. Ìgbà mí mo lè rìnrìn àjò lẹ́ẹ̀mejì, lẹ́ẹ̀mẹ́rin, lẹ́ẹ̀ márùn-ún ní oṣù. Ìgbà mí ó lè jẹ́ eekan lọ́sẹ̀ ó lè jẹ́ èemejì lọ́sẹ̀. Bí iṣẹ́ wa bá ṣe darí wa sí òhun ni a ṣe máa ń rìnrìn àjò torí iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ àrìnrinàjò ni. Ẹ̀ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ṣe ń tún nǹkan ṣe o, torí pé kí ni àti kékeré mi mo ti ń dàgbà ni bàbá mi, otí mú u lọ sí ilé iṣẹ́ tí mo ti ń kọ́ṣẹ́ bí a ṣe ń tún gbogbo àwọn nǹkan tó wà nílé ṣe, àwọn nǹkan bí iná, àwọn nǹkan bí igi, bí pákó, àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ilé kó dùn yiní yiní. Àti kékeré yẹ ni bàbá mi tí mú mi lọ sí ilé ẹ̀kọ́ tí mo ti ń kọ́, gbogbo ẹ̀ ló mọ̀ mí lára tí mo ti, tí mo fi dàgbà. Ìdí eyi náà mo fi mọ bí a ṣe ń tún nǹkan ṣe lóòrèkóòrè, ẹṣẹ púpọ̀ ni lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ rán aago ọwọ́ lọ́pọ̀lọpọ̀ torí mo jẹ́ ẹni tó máa ń wọ̀ ẹ̀sọ́ oríṣiríṣi lọ́pọ̀ yanturu. Èyí tí mo dẹ̀ fẹ́ràn jù nínú àwọn ẹ̀ṣọ́ mi, òun náà ni aago ọwọ́. Oríṣiríṣi aago ọwọ́ ni mo ní, èyí tí mo rà ni ilu óyìnbó, èyí tí mo rà ní ìlú wa biyii náà, oríṣiríṣi ni mo ní àti àwọn èyí ti won ta mí ni ọrẹ nígbà tí mò ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Oríṣiríṣi lọ́pọ̀ yanturu òun ló pọ̀ ní ọwọ́ mi. Nígbà mìíràn gan an tí bá ní òde ńlá tí mo fẹ́ lọ, màá wọ aago kọ̀ọ̀kan sí ọwọ́ méjèèjì. Kẹ́ bá lè rí bí mo ṣe fẹ́ràn aago ọwọ́ tó ese pọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ẹ̀méjì ni mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́. Ìgbà mí gan tín bá gbọ́ òórùn kan tí mi ò fẹ́ràn nínú ẹnu mi, mo lè fọ lẹ̀ mẹ́ta. Torí pé kí ni? Ìmọ́tótó, wọ́n ní ìmọ́tótó ló lè ṣe ṣẹ́gun ààrùn gbogbo. Ẹni tó bá dẹ̀ ní, won dẹ tun ní ìmọ́tótó, ó tún jẹ́ ìkejì ẹni tó mọ Ọlọ́run. Iyẹn ni mo fi máa ń kiyeṣi ara, ṣí gbogbo ara mi. Ní pàtàkì ẹnu mi. Iyẹn náà ló fìfà tí mo fiń fọ eyín mi ní ẹ̀ méjì ní ojúmọ́. Mo máa ń fọ ní àárọ̀, mo dẹ̀ tún máa ń fọ ní àṣálẹ́ lẹ́yìn tí bá ti jẹun alẹ́ tán tí mo fẹ́ sùn. Ẹ̀ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣepọ̀ mi o, torí pé kí ni kárakáta tí a jọ ń ṣe papọ̀ ó dá lé lórí owó. Ẹnikẹ́ni tí èèyàn bá de fe bá ṣe, alábáṣepọ̀ tó jẹ, tó dá lé lórí ọ̀rọ̀ owó, èèyàn gbọ́dọ̀ ṣèwádìí won dáadáa torí ó ń dé iwájú, ó ń dẹjọ́, ó ń dẹ́jọ́ ìjọba, à ní fi aṣọ péńpé, a à ní fi wọṣọ ìjọba o. Nídi ìyí náà torí ẹ̀ ni mo ṣe máa ń ṣèwádìí gbogbo àwọn alábáṣiṣẹ́ papọ̀ mi torí ó ń dé iwájú, ó ń fẹ́jọ́ kó má ba di ìjà, kó má ba di ariwo torí tí wọ́n bá gbé owó sálọ, èmi ni màá jẹ́jọ́ fún, fún, fún irú ẹ. Nítorí ẹ ni mo ṣe máa ń ṣèwádìí àwọn alábásisepapo mi. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ọmọ Yorùbá párakú ni mí. Ọmọ Yorùbá tó mọ ilé, tó sì mọ oríkì àti ibi tí àwọn bàbá mi ti wá ni mo jẹ́. Nídìí eyìí torí è mo ṣe máa ń lọ sílé fún ìṣẹ̀mbáyé láti lè gbé àwọn àṣà wa àti àwọn ìwà wa àti ìdí wa ní àrúgẹ. Ẹni tó bá gbàgbé ìṣẹ̀mbáyé, ah! Onítọ̀hún ìṣọmọ Yorùbá nìyẹn. Ó dàbí orísun, ó dàbí odò tó gbàgbé orísun rẹ̀. Nítorí èyí, mo ṣe máa ń lọ sílé láti lè ṣe ìṣẹ̀mbáyé. Ẹ ṣé pupọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo ìràwọ̀ nítorí pé kíni àti kékeré ni mo ti fẹ́ràn láti máa wo ìràwọ̀, ìràwọ̀ tí ó máa ń jáde ní àṣálẹ́ nítorí pé abẹ́ ẹ ni àwọn òbí wa ti máa ń sọ, wọ́n ti máa ń pa oríṣiríṣi àlọ́ fún wa bí a ṣe ń dàgbà. Àwọn àlọ́ tán ń pa fún wa yẹn, bí wọ́n ṣe ń pa fún wa la ṣe má máa wo òkè, àwọn ǹkan tí ó fà tí mo ṣe fẹ́ràn láti máa wo ìràwọ̀ títí dé òní nìyẹn nítorí pé bá ṣe ń wo ìràwọ̀ yẹn, wọ́n á máa pa oríṣiríṣi àlọ́ fún wa tí ó sì wà ní orí wa di ọjọ́ ení, ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sunran ọ̀sán lóre kòrìí. Nígbà tí mi ò bá sùn ní òrò mọ́jú nítorí pé kí ni mo máa ń ṣiṣẹ́ ní òrò. Ìṣe mi jẹ́ iṣẹ́ tó máa ń jẹ́ kí n ṣiṣẹ́ ní òrò mọ́jú. Tí mo bá dẹ̀ ti sùn ní òrò mọ́jú, mo máa fi ọ̀sán sùn. Ìgbà mìíràn tí ń bá sùn ní, ìgbà mìíràn tí bá sùn lóru mọ́jú náà tó jẹ́ wípé mo wà nílé tí mi ò lọ síbi iṣẹ́, tí orun bá kú mi lọ́sàn-án náà, mo máa sùn. Kò sí ìgbà tí èèyàn kì í sùn tí orun bá ti kù yàn nítorí pé kí ni orun jẹ́ ọ̀yà ara. Orun jẹ́, orun jẹ́ nǹkan tó máa ń ṣe ara ní oore tó sì dára ní ọ̀pọ̀lọpọ̀ ìdí èyí, mo fi máa ń sùn ní ọ̀sán tí orun bá ti kú mi tí mi ò rẹ̀ ní iṣẹ́ kankan ní pàtó tí mo fẹ́ ṣe ẹṣẹ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, ṣùgbọ́n etí òkun n jìnà sí ọ̀dọ̀ mi. Tò rí ẹ ni mo ṣe máa ń lọ ní ẹ̀ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n tó bá dé pé òkun súmọ́ ọ̀dọ̀ mi ni ojoojúmọ́, tí bá ti di láti ibi iṣẹ́ ni màá máa ṣ'ere lọ sí ibẹ̀. Torí àwọn atẹ́gùn tó ń jẹ́ kí ọkan eyan balẹ̀, atẹ́gùn tó ń jẹ́ kí ara ẹyan tutù, ó máa ń fẹ́ létí òkun. Oríṣiríṣi eré náà ni eeyan sì máa ń ṣe ní etí òkun tó máa ń jẹ́ kí iná ọmọ ènìyàn dùn. Ìdí èyí náà mo ṣe fẹ́ràn láti máa lọ sí etí òkun. Èyí tí a lọ gbẹ̀yin, òun ni ìta lọ pẹ̀lú àwọn ará ilé ìwé mi nígbà tí a ní ká tú ṣe ayẹyẹ ìtúnra rí. Ìyẹn ni etí òkun tí mo lọ gbẹ̀yin. Ó sì dùn yínyín ni. Ó dùn yínyìn, a jẹ ohun tó wùn wá, a mu ohun tó wùn wá, a wẹ̀ lódò, a wẹ̀ lódò inú oníkálukú dẹ́sì dùn ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Rárá o, mi ò ní àwòrán lára o. Mi ò kí ń yá àwòrán sára mi torí mo fẹ́ràn ara mi ní ọ̀pọ̀lọpọ̀. Ìyẹn ò wáà túmọ̀ sí wípé mi ò fẹ́ràn àwọn tó ń ya àwòrán sí ara wọn, ṣùgbọ́n èmi mo jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tí kò fẹ́ràn láti máa ya àwòrán sí ara mi. Oníkálukú ló mọ nǹkan tó fẹ́ tí wọ́n sì fẹ́ràn. Èmi ò fẹ́ràn láti máa ya àwòrán sí ara mi. E ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijì tí a mọ̀ sí Melvin P. Torí mo jẹ́, mo máa ń kọ orin. Òye orúkọ tí àwọn ẹlẹ́gbẹ́ mi sì fún mi nìyẹn. Nítorí pé wọ́n rí pé mo jẹ́ akọrin tó mọ orin kọ dáradára. Ìdí èyí ló fi fún mi ní orúkọ ìnagijì náà tí a pè ní Melvin P. Tó yàtọ̀ sí orúkọ tí bàbá àti ìyá ti wọ́n sọ mí, ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù torí pé kí ni isẹ́ mi ó jìnnà sí ilé, ẹni tí iṣẹ́ rẹ̀ bá dẹ̀ jìnnà sí ilé ó gbọdọ̀ jí ní òwúrọ̀ kùtùkùtù láti tètè dé ibi iṣẹ́. Ídí ẹ̀ yìí ní mó fí máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù kí n bá léctètè dé ibi iṣẹ́ mi torí tí bá jí máa fẹ́ se oúnjẹ, máa fẹ́ nu ilé mi, máa fẹ́ ṣe àwọn nǹkan pẹpẹ́pẹ tí ó máa jẹ́ kí ọjọ́ mi lé dáradára, màá fẹ́ wẹ̀, màá fẹ́ fọyín mi torí pé kí ni ìmọ́tótó nílùú ìṣe gún ààrùn gbógbó. Ní ídí ẹ̀ yìí náà mó fi máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣe gbógbó àwón ǹkàn tí mó fẹ́ ṣe kí n lè tètè dé ibi iṣẹ́ náà ẹṣẹ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní etọ́ abọ́ kọ̀mpútà tí mò ń lò ní ilé mi àti ní ẹnu iṣẹ́ mi. Ní pàtàkì, gbogbo iṣẹ́ tí a bá gbé fún mi ní ibi iṣẹ́, orí kọ̀mpútà ti iṣẹ́ ni mo ti máa ń lò. Mo sì ní kọ̀mpútà ti ilé mi náà tí mo máa fi ń ṣe gbogbo àwọn iṣẹ́ mi náà. Tí bá fẹ́ kàwé yálà tí bá fẹ́ bá ọ̀rẹ́ mi se nkankan, mo fẹ́ kọ ìròyìn sí àwọn èèyàn tó sún mọ́ mi àbí tó jìnnà sí mi, kọ̀mpútà yìí náà ni mà ń lò. Ìtọ́ abọ́ kọ̀mpútà yìí náà ni mà ń lò ní ẹnu iṣẹ́ náà láti ṣe gbogbo nǹkan pàtàkì tí mo fẹ́ ṣe. Ẹ ṣe púpọ̀.

Gbogbo nǹkan ló máa ń mú mi rẹ́rìn, èmi náà sì jẹ́ ẹnì kan tó máa ń pa àwọ̀n eyàn ní ẹ̀rìn. Ti bá rí ohun tó jẹ́ kí inú mi dùn, mo máa rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ gidi gan. Ti bá tún rí ohun tó tún lè jẹ́ kí n bẹ̀rù lẹ́ẹ̀kọ̀kan náà, mo tún máa ń rẹ́rìn. Kò sí nǹkan tí ò kí ń mú mi rẹ́rìn torí pé kí ni? Mi ò like wàhálà. Ẹni tó bá n rẹ́rìn, ojú ẹ máa dán, a máa kéré si, kò ní tètè darúgbó, ẹ̀ ṣe púpọ̀

Ọjà tuntun yóò jáde ní ọjọ́ ajé. Ọjọ́ ajé ni ọjà tuntun máa ń jáde nítorí pé kí ni, gbogbo àwọn tó bá fẹ́ bá wa ṣe bárákátà àti àwọn tí a máa ń kó ọjà ní ọwọ́ wọn, ọjọ́ ajé ló máa ń kó fún wa kí a bá lè tà á fún àwọn oníbàárà wa. Gẹ́gẹ́ bí a ti ń ṣe bẹ́ẹ̀ náà ni ọjọ́ ajé ni ọjà tuntun yóò jáde. Ẹ̀ṣẹ̀ púpọ̀

Ilé mi ni mo fẹ́ràn jùlọ o. Kò sí ibi tí mo fẹ́ràn ju ilé mi lọ, torí pé ilé mi ló máa ń jẹ́ kí ọkàn mi kó balẹ̀. Ilé mi ló máa ń mú ọkọ̀ mi balẹ̀. Ilé mi ni ibi to jẹ́ pé mo máa wà tí inú mi má ń dùn. Ẹni tí ilé rẹ̀ bá dùn, ibẹ̀ ni ó máa fẹ́ràn jù. Ìdí èyí náà ni mo ṣe fẹ́ràn ilé mi jù gbogbo ibi kíbi lọ. Ti n bá lọ síbi iṣẹ́, ti n bá lọ sájo, ilé làá bọ́ sí mi oko, torí ẹ ni mo ṣe fẹ́ràn ilé mi jù ní gbogbo ibi ní àgbáyé. Ẹ ṣé púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣìná rí lọ́pọ̀lọpọ̀ àti láìmòye ìgbà nígbàtí mi ò bá mọ ibi tí mò ń lọ àti nígbàtí mi ò bá béèrè ọ̀nà. Wọ́n dẹ́ sì ni ẹni tí ó bá béèrè ọ̀nà yóò ṣìná ni. Torí ẹ ni mo ṣe ṣìná ní gbogbo àwọn ìgbà tí mo ṣìná yẹn ṣùgbọ́n láti ìgbàtí mo ti ń béèrè ọ̀nà mi ò ṣìná mọ ṣùgbọ́n mo ti ṣìná rí ẹṣẹ lọ́pọ̀lọpọ̀.

Oṣù tó kọjá ló kẹ́yìn tí mo lọ sí ibi orin, àbí ó ti ẹ ti póṣù méjì gan báyìí siyìn. Ó ti póṣù méjì tí mo kẹ́yìn lọ sí ibi orin. Oṣù yen dẹ̀ jẹ oṣù December nígbà tí ọdún parí, torí ní gbogbo àsìkò ìgbà yẹn oríṣiríṣi ayẹyẹ ló má ń ṣẹlẹ̀ táwọn èèyàn tí má ń gbádùn tó ti ń dára won lára yá tó ti ń ṣe fàájì torí ìparí ọdún nìyẹn. Ìgbà ẹ náà ni mo kẹ́yìn lọ sí ibi orin tí mo sì gbádùn ara mi. Orin lọ́pọ̀lọ́pọ̀ yẹn lọ́pọ̀ yanturu tí a fi dá ara wa lára yá ẹṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní irungbọ̀n, mo ní irungbọ̀n tó pọ̀ dáadáa. Torí pé kí ni olólùfẹ́ mi ó fẹ́ràn irungbọ̀n dáadáa, òun ló ní kí n má dá irungbọ̀n mi sí, àti ìgbà tí ó ti ni ohun fẹ́ràn irungbọ̀n mi pé kí n má dá a sí, àti ìgbà yen ni mo ti ń dá a sí. Nítorí ìdí èyí, mo ní irungbọ̀n o, mo sì ní irungbọ̀n tó pọ̀ dáadáádáa, tí àwọn obìnrin fi ń lé mi káàkaakiri, tan fi ń kó mi jẹ, tan fi ń gbádùn mi. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pàpọ̀ mi ó lọ dáradára. A máa ń bá ara wa rìn dáadáa, a sì ń bá ara wa ṣe dáadáa. Kò sí ìjà láàárín wa torí gbogbo àdéhùn tí a jọ ṣe, òun là ń mú ṣẹ, mo mú tèmi ṣẹ, àwọn náà mú tí wọ́n náà ṣẹ. Wọn ò jẹ mí lówó, mi ò jẹ wọ́n lówó, mo sì ń ṣòótọ́ ní gbogbo àdéhùn tí a jọ ṣe. Ìyẹn ló fi fàá tí ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́ pàpọ̀ mi ló fi lọ gerege, tí ó fi ṣe ń dùn, tí ò sí ìjà ẹṣẹ.

Ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ó ṣe kókó lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni ọmọ tó bá ṣẹ́ dédé ó yẹ kó ní àsìkò ìgbádùn. Ẹ̀ iṣẹ́ dẹ́kẹrí èèyàn kò gbọdọ̀ jẹ́ kó ba ìgbésí ayé èèyàn jẹ́ torí tí ìgbésí ayé èèyàn bá da, òun ló máa jẹ́ kí ọ̀ṣẹ́ kí ni? Òun ló máa jẹ́ kí ìyàn ṣe rírí. Tí èèyàn bá dẹ̀ ṣẹ́ rí náà, òun ló máa jẹ́ kí ìgbésí ayé èèyàn kó dùn láìní ìkorò. So kí bí mo ṣe máa ń ṣèrí, mo máa ń ṣe kó dọ́gba dọ́gba ni iṣẹ́ mi. Mi ò jẹ́ kó pa ìgbésí ayé mi lára. Ìgbésí ayé mi náà mi ò jẹ́ kó pa iṣẹ́ mi lára torí pé kí ni mo fún oníkálukú ní ààyè tí wọn, ààyè iṣẹ́ mi lọ́tọ̀, ààyè ìgbésí ayé mi náà lọ́tọ̀. Ẹ̀ ṣe púpọ̀